Ṣé mo máa ń wọ ìbò rùn? Rárá o, èmi kì í wọ ìbò rùn torí èmi ṣe obìnrin. Ṣùgbọ́n àwọn ọmọ mi, mo jẹ́ ẹnìkan tó nífẹ́ sí láti máa dé fìlà torí ọkùnrin mi. Mo máa ń dé àwọn fìlà ìbílẹ̀ ti ilẹ̀ Yorùbá. Àwọn fìlà tí a máa ń gẹ̀ sí ẹ̀gbẹ́ kànyìn, ọ̀ni mo nífẹ́ sí láti máa lò torí ó bá àwọ̀ orí mi mọ́ dáadáa, ó sì máa ń fún èèyàn ní, àwọn èèyàn ó lè máa respect èèyàn.

Báwo ni mo ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Èmi sábà máa ń pàrọ̀ ọkàn nígbà tí ẹ̀, torí àwọn iṣẹ́ tí mo máa ń ṣe, mo máa ń rí pé ó wà létò ìletò. Kì í ṣe pé màá máa ṣiṣẹ́ tí ó máa rọ lura wọn. Ṣùgbọ́n tí a bá ri ara irure ri, tiṣẹ́ bá rọ́pọ̀ sí àrin, oun ti mo máa ń ṣe ni pé màá rí pé màá, pin àwọn iṣẹ́ yẹn ṣí ọ̀tọ̀ọ̀tọ̀. Iyin ti mo máa rí pé mo ní, mo nílò láti tètè ṣe, oun ni máa koko ṣe, kí n tó ṣe àwọn tó jẹ́ pé a ṣì lè fílẹ̀ di ìgbà kan. Bẹ́ẹ̀ ni mo sì máa ń gbá láti pàrọ̀ ọkàn mi níbi iṣẹ́.

Iru ọjọ́ yi ni mo fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù ní inú ọ̀sẹ̀ ọ̀nà ni ọjọ́ tí a mọ̀ sí ọjọ́ ìsinmi tí í sì Sunday ní èdè Yorùbá. Kísi ló fà á tí mo fi fẹ́ràn ọjọ́ náà? Ǹkan tó fà á ni pé ọjọ́ náà kò sí, kò ní pé à ń lọ sí ibiṣẹ́ àńkan láti lọ ṣe nǹkan. Ọjọ́ náà ni a máa ń mú ohun gbogbo tí a fẹ́ ṣe. A palẹ̀rẹ̀ máa ń yún ráyì fún àsọyàn tó bá lọ́tì, tó bá sì di bí ọwọ́ rọlẹ̀, ìyùn lígí jáde láti lọ ṣe eré ìdárayá fún àwọn ẹ̀mọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ ènìyàn.

Báwo ni tábìlì iṣẹ́ mi ṣe rí? Tábìlì iṣẹ́ mi jẹ́ ẹ̀yì tí kò tóbi púpọ̀, kò sì kéré náà púpọ̀. Ó tóbi láti gba gbogbo ǹnkan tí mo bá fẹ́ gbé sórí ẹ bíi àwọn kọ̀m̀pútà mi àti àwọn ìwé tí mo máa fẹ́ kà náà, ó sì gba àwọn ǹnkan tí mo sì máa fi n gbé pépà jáde láti orí fóònù mi síta náà, ó gba gbogbo ẹ̀ náà yi o si. Ó sì wọ̀, ó sì jẹ́ ǹnkan tó tẹ́mi lọ́rùn tí mo lè máa fi ṣiṣẹ́ ní òorekoòre láì jẹ́ pé ǹnkan kan dira wọn lọ́wọ́ ń bẹ́.

Irú ẹbùn wo ni mo fẹ́ràn fún àwọn ènìyàn? Ìní pàtó pé ẹbùn kan báyìí ni mo fẹ́ràn fún àwọn ènìyàn, bọ̀ ìyí tí mo fẹ́ràn sí i láti máa fún àwọn ènìyàn ni pé àwọn ẹbùn to je pé tí ó bá fún wọn, yóò ní ǹkan pàtó tí yóò ṣe ní inú ìgbésí ayé wọn. Irù awon ẹbùn bẹ́yẹ̀ ni mo fẹ́ràn sí i láti máa fún àwọn ènìyàn. Bí kí n tó fún ẹ̀lẹ́bùú, màá rí pé màá wo ènìyàn pé kí ni ǹkan tí ẹni náà nílò. Ǹkan tó bá nílò yẹn ni màá wá wò láti fún gẹ́gẹ́ bí ẹbùn tí ó fi máa nípa rẹ̀ pé, àìgbà tí mo nílò ǹkan báyìí eni báyìí ló fi ṣe ẹbùn fún mi.

Kí ni mo máa ń ṣe kí n tó lọ sùn? Tó bá ti di alaalẹ́ tí n bá ti fẹ́ sùn, nkan ti n máa ṣe ní pé màá kọ́kọ́ sọ̀rọ̀, màá ṣe àrọ̀ díẹ̀ fún silẹ́nṣù àpò yìí tí won ń ṣe lọ́wọ́ yìí. Màá ṣe díẹ̀ tí bá ti wá ṣe tán, màá wá ṣe eré ìdárayá díẹ̀ kí fible ba ki awọn ìkún mi kó fi lè bá ní okun dáadáa, kó lè bá wà ní àwòrán tó yẹ kó wà.

Oúnjẹ wo ni mo mọ bí a ti ń sèé rdáadáa? Oúnjẹ tí mo mọ̀ bí a ti ń se dáradára ó pọ̀ gan, bọ̀ èyí tí mo nífẹ̀ẹ́ sí jù tí mo sì mọ̀ dáradára bí a ti ń se, òun náà ni iṣu àti ẹyin díndín. Táa bá kọ́kọ́ fẹ́ sèé, a máa kọ́kọ́ fọ iṣu wa nù, lẹ́yìn náà a máa bẹ iṣu wa. Tí a bá ti bẹ iṣu wa tán, a gé pẹlẹbẹ pẹlẹbẹ Tí a bá ti gé pẹlẹbẹrẹbẹ tán, a bù sínú ìsaasùn wá, a kó sínú ìsaasùn wá, a sì fi ìsebẹ̀ si. Tí ó bá ti jiná, a mu ẹyin wà a fọ̀, a pòó, a sì fi ìsebẹ̀ díẹ̀ si ná, a sì da òróró sórí iná, a dín òun náà.

Nígbà wo ni mo máa n ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Èmi jẹ́ ẹnìkan tí kì í sábà pàrọ̀ ẹ̀rọ ayárabíàṣá mi, but tí n bá rí wípé n tí mo ń lò tẹ́lẹ̀ tele kò ṣe iṣẹ́ tí mo ba fẹ́ kó ṣe mo, tí bá sì ní owó tó to lẹ̀, màá pàrọ̀ rẹ̀ sí mi, màá kó ọ́wọ́ to jẹ wi pé yóò jẹ́ kí ǹkan tí n ba ṣe ko le máa lọ ní ìrọ̀wọ́ rọṣẹ̀ tí kò sì ní jẹ́ pé ǹkan kan máa dí mi lọ́wọ́.

Nígbà wo ni mo kẹ́yìn lọ sí ilé ìkàwé? Mo ṣẹ̀ṣẹ̀ parí náà ni ní ilé ìkàwé tí mo ti ń kàwé tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìgbà tí mo ti lọ keyìn náà ni inú ọdún tí a lọ kọjá yìí, tí í si ọdún 2025. Ìgbà tá a sì wá n bẹ́ẹ̀ náà, gbogbo nnkan o n lọ ní ìrọ̀wọ́roṣo ọ́ n ní ìtumọ̀. A ń kọ ekọ̀ tọ̀yẹ ka kọ́ ní àsìkò tó ye ka kọ́, àwon eeyan náà sì ń gbé nnkan sí ọpọ́lo èèyàn. Mọ̀ se ṣe kúro ni ilé ẹ̀kọ́ náà ni ní àìpẹ́ yìí.

Ìgbà mélòó ni ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ìrìn àjò mi láti ilé mi lọ sí ibi iṣẹ́, ó máa ń gbà tó àkókò mẹ́ẹ̀rún, ó máa ń gbà tó wákàtí kan ní ojoojúmọ́ torí ibi iṣẹ́ mi ó fi bẹ́ẹ̀, ó jinná díẹ̀ sí ilé mi. Tí n bá rìn ẹsẹ̀ máa lo ọ bí wákàtí kan àti ìṣẹ́jú díẹ̀, but tó bá je pé mo gún ọkọ̀ ni àbí mo gún ọ̀kadà, àkókò tì máa lọ kòlé jù boya bí ìṣẹ́jú mẹ́wàá sí mẹ́ẹ̀jìlá lọ.

Ṣé mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn ní ẹ̀kọ́ kan, but kìí ṣe gbogbo ìgbà náà ni mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Àwọn tí mo máa ń kọ lẹ́tà fún náà ni àwọn tí ó bá jẹ́ pé nísin yìí, ọ̀rọ̀ táa bá fẹ́ kí a bá ka jọ, ká jọ bá ara wa sọ kì í ṣe ọ̀rọ̀ tí a lè sọ lórí ẹ̀rọ̀ ayélujára torí àwọn ènìyàn lé è ní ọ̀nà tí wọ́n gbà láti mú irú ìròyìn wọn, ohun mo maa ń kọ lẹ́tà sí. A fii di pé a sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn yó wà ní orílẹ̀ kò ní jẹ́ orí afẹ́fẹ́.